Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tí n bá tí jí laarọ máa lọ sí bathroom ilé ìbomi sára, màá lọ síbẹ̀, màá bu omi sára, màá fi ọṣẹ sí kọ̀inkọ̀in tí mo fẹ́ lò, màá jẹ kó hò dáadáa, màá fi gbo ara mi, tí n bá ti fi gbo ara mi, màá fọyín, màá sì nura, màá sì wọṣọ náà, màá sì kúrò nínú balùwẹ̀ náà, màá wọnú ilé lọ, màá dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, tí m bá ti da tán, màá jẹun, màá sùn. Tóbá ti-- tí màá ti sùn díẹ̀ si, tí m bá ti jí, màá jáde síta, màá lọ sí ibi tí mo fẹ́ lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe ń tọ́jú ara mi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù. Nitoripe inira o si níbẹ̀, orí fóònù ni a maa ti se. Ìnira ò sínbẹ́ẹ̀ pé èèyàn fẹ́ dìde, èèyàn fẹ́ jáde, èèyàn fẹ́ rìn lọ síbìkan, irú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orí fóònù la máa ti ṣe, orí fídíò WhatsApp tàbí ti fídíò ìpè la máa ṣe ìpàdé yẹ́n náà tí a máa máa rírawa lórí fóònù, tí a máa máa ríra wa, àjọ máa máa sọ̀rọ̀, a máa máa sọ nǹkan tó ṣe pàtàkì, ǹkan tó lè fa ìtẹ̀síwájú fún ìpàdé tí à ń ṣe tàbí fún iṣẹ́ tí à ń ṣe. Àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa máa sọ lórí ìpàdé yẹ́n náà, ìpàdé orí fóònù náà àti ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Báwo ni o máa ń ṣe irun rẹ? Báwo ni o máa ń ṣe irun rẹ? Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo maa n ge sile ni nítorí pe mio fẹ́ràn láti wa maa ta omi sórí bayen na. Mo máa ń gẹ sílẹ̀ nìí. Mo sì máa ń rí dájú pé gbogbo ẹ̀ mọ́ tónítóní kò sí, kò sí irun kankan tó rí yàmáyàmá lórí. Ǹkan tí mo máa ń rí dájú nìyẹn. Mo máa ń gẹ sílẹ̀ nìí. Maa ge mole pátápátá a wa ri bi ti oluso àgùntàn wa ni ile ìjósìn. Mo máa ń gẹ mọ́lẹ̀ nìí. Mi ò fẹ́ràn láti máa máa darun sórí láìṣe mọ́là àbí láìṣe àbòki.